Ewé yìí tí a mọ̀ sí miracle leaf ni a gbin sí ọgbà wa àti ewé efinrin. Ọ̀pọ̀ ìgbà òjò ló ń bá wa bu omi rin, ẹ̀ẹ̀kọ̀kan tí a bá jí lowurọ kùtùkùtù a máa lọ ń bu omi rin fún ara wa. Ó dẹ ń dàgbà nítorí pé ó rí òrùn níbi tó yẹ kó ti rí òrùn, ó sì rí omi gbàsára dáadáa.

Nínú ìtọ́jú ìlera, ìdílé ni ẹni àkọ́kọ́, àwọn gọ́ńgọ́ gọ́ńgọ́ ni ó máa ń kọ́ ènìyàn bí a ṣe ń ṣe ìtọ́jú àti ìlera. Nítorí wípé tí a bá bímọ, bí ọmọ náà bá ṣe ń dàgbà, inú ìdílé ni wọ́n á ti kọ́. Má fìdọ̀tí sí'bẹ̀ yẹn, gbálẹ̀, tún ile ṣe. Èyí ni ń jẹ́ pé àwọn gọ́ńgọ́ gọ́ńgọ́ gọ́ńgọ́ ni ìkọ́ni pàtàkì nínú ìtọ́jú ìlera.

Bí ènìyàn bá ṣẹ̀ṣẹ̀ bímọ ní ilẹ̀ Yorùbá níbi tí èmí ti wá, ó máa ní irú ọbẹ̀ tí a máa ń sè fún wọn tí ó jẹ́ kí ẹ̀jẹ̀ tó bá kú sàara wọn kí ó jáde. Àwọn mìíràn sì máa fi omi gbigbona won maa fi jo wọn lára, àmọ́ àwọn mìíràn ò kí n lo omi gbigbona, aṣọ ni wọ́n máa ń de mọ̀ wọn níkun.

Adire jẹ aṣọ ilẹ yorùbá to jẹ Abeokuta lo ti ṣẹ wa. Òpọ̀ ẹgbẹ́ a máa ń fi aṣọ tí a mọ̀ sí gínì dì aṣọ yìí. Bí a bá ti dì ní àrà tó wù wá, a máa wá pa lááró. Aṣọ tí a tún máa ń kùn mìíràn òun ni kàm̀pálà. A máa ń di kàm̀pálà náà ni bí a bá ti di kàm̀pálà, a tún máa pa òun náà ní àáró. Ìlú Abẹ́òkúta ni aṣọ àdìrẹ ti ṣẹ wá. Aṣọ tí ó sì ní àmù, tí ò ní àrà rárá ni a máa ń fi so aṣọ náà dì alárànbarà. Lẹyín ti o ná sì ti gbẹ, àma kò lọ sí ọjà, ó sì ti di títa ni.